Mo fẹ́ràn oúnjẹ tó láta dáadáa. Oúnjẹ tó bá ti láta dáadáa ni mo fẹ́ràn. Ọbẹ̀ tí ò bá láta dáadáa mi ti ẹ lè jẹ ẹ́, torí ó máa ń yọ́ mi n'ítọ. Mo like ata, hot pepper, mo like ata gan. Tí oúnjẹ ò bá láta, mìí kìn jẹ. Nítorí náà nǹkan mo máa ń ní extra pepper, grounded pepper. Tó jẹ́ pé tí oúnjẹ bá ti, tí oúnjẹ ti wóń bá fún mi ò bá láta tó, màá fi síi kó bá lè jẹ mí jíjẹ.

Mo máa ń sáré, mo máa ń sáré. Footballer ni mí, mo, mo, mo máa ń gbá ball. So, mo ń sáré. I'm an athlete, at least I exercise my body from time to time. So I run, mo máa ń sáré, but kì í ṣe gbogbo ìgbà.

Mo máa ń lọ sílé ìṣẹ̀ǹbáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Anytime tí mo bá ti wà ní annual leave mi tí mo wà ní holiday, mo máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àtàwọn relative mi. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń lọ.

Tí mo bá fẹ́ lọ síbi iṣẹ́, mo máa ń jí kùtùkùtù. Ibi iṣẹ́ mi jìnnà sílé mi. Ibi iṣẹ́ mi jìnnà síbi tí mò ń gbé. Mo máa ń gbé drop méjì, ìgbà mí drop mẹ́ta kí n tó dé ibi iṣẹ́. Mo dẹ̀ máa ná tó two hours kí n tó dé ibi iṣẹ́, or one hour thirty minutes, ọjọ́ tí ò bá sí traffic hold up lójú ọ̀nà. So, àti máa lọ síbi iṣẹ́ mi is very, very-- is adventure in nature. It takes time and it, it is stressful.

Èmi ò tí lọ́kọ̀. Mi ò tí ì ní car, i don't have my own car for now. So mi kì í repo sínú ọkọ̀. Mi ò tí bẹ̀rẹ̀ síí repo sínú ọkọ̀, tí n bá ti lọ́kọ̀ títè mi, màá ní time àtijọ́ tí màá, tí màá má repo sínú ọkọ̀ mi. Ṣùgbọ́n nísìín mi tíì ní ọkọ̀.

Mi ò kí ń wọ ṣo aká yọrí níbi iṣẹ́. Normal dressing, corporate ni mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́. Corporate ni mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́. It's either i wear corporate or i wear simple jean and shirt. Ìru aṣọ tí mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́ ni ẹ.

Mi ò tíì béèrè ìràwọ̀ kankan rí lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ láíláí. Mi ò tíì béèrè, àdúrà lé mi máa ń gbà sọ́ Olọ́run. Ọlọ́run ló mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi. Ọlọ́run ló mọ ìràwọ̀ mi. Ìràwọ̀ mi ò sí lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn. So mi kì í béèrè ìràwọ̀ lọ́wọ́ anybody.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò ní technical work, mo kọ́ṣẹ́ e bí àwọn mechanic, àwọn tó ń, àwọn tó ń bọ̀ block engine ọkọ̀, àwọn tó ń turnu irin lórí lathe machine. Irú àwọn iṣẹ́ tí mo kọ́ nìyẹn. Mo tún kọ́ṣẹ́ oúnjẹ títà ní restaurant, mo ṣiṣẹ́ nínú restaurant ríi.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí daddy mi kú. That was 2016. Olùkọ́ mi, olùkọ́ ni mí nígbà yẹn, mo ń teach ní school ni. Tí wọ́n wá maa n pè ní after our inter house sport games. Ní ìrọ̀lẹ́ ni wọ́n pè mí, wọ́n ń sọ fún mi pé daddy mi ti kú. Ah! Abùgbàrá mi wá ṣé yì yì yì. Mi ò lè ké síta mi o lè Mo kọ̀ wá week. Mo wá wọnú yàrá mi lọ torí boarding school ni school yẹn. Mo wá lọ n sunkún. Mi lè sunkún jáde. Mo ni àh finally dádì mi kú. Ìgbà tí mo sunkún kẹ́yìn niyen. Ìgbà tí mo sunkún kẹ́yìn ni àn. Àwon ẹkún tí mo wá n sun nisìn yì is just like maybe falling under the anointing of the lord tí mo bá ti n, ta bá ti n ṣe wàásù ta bá ti n gbádùnrà ta n praise olúwa. Ìgbà míì mo lè máa sunkún. But pé ọjọ́ tí mo sunkún gan, tí mo dìdí sunkún pé torí nǹkan tó ṣẹlẹ̀, ìgbà tí mo lọọ̀ sí daddy mi láàsín mi.

Ah, mo like kin lọ ṣiṣẹ́ ní ìlú mìíràn. Mo like kin lọ sí ìlú mìíràn bí Europe, kin lọ ṣiṣẹ́ ní Europe. Torí bí ètò iṣẹ́ wa ní Nigeria ṣe rí, economy Nigeria ò ṣe bẹ́ẹ̀ dá. Economy ò da, wọn ò dẹ̀ kín sanwó dáadáa fún àwọn òṣìṣẹ́ nibíi, kò dẹ̀ sí facilities tí ènìyàn fi ń ṣiṣẹ́ dáadáa níbí. So mo máa prefer, mo like àti lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́. Ìyẹn máa pay mí dáadáa gan. Mo like ẹ̀

Nígbà tí mo bá ti sín, mo máa ń bo imú mi ni. That's why tí mo fi ń jáde pẹ̀lú handkerchief ní gbogbo ìgbà. Kò sí ìgbà tí mò ń jáde tí mi ò kí ń mú handkerchief mi dání in case I want to sneeze. So tí mo bá ti sín, kí n tó sín, mo máa yọ handkerchief mi, màá fi bo ẹnu mi, màá fi sín. Mo máa dẹ̀ tí sín tán, màá nu imú mi bí mo ṣe ń ṣe ní èyà.

Nǹkan tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ titun òun ni sincerity, honesty pẹ̀lú hardworking, diligence. Honesty, honesty, òótọ́, láì máa, láì sírọ́, láì máa parọ́. Ẹni tó fẹ́ ṣíṣe pẹ̀lú òdodo, sincerity, commitment, iṣẹ́ tó ń fún ẹ kò máa ṣe bíi títí ẹ. Do the work as if it is your own work. Commitment, faithfulness, àwọn nǹkan tí mò ń wá nínú òṣìṣẹ́ tuntun ni yẹn.